Ẹgbẹ́ eré ìdára tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́, ẹ, ẹgbẹ́ bọ́ọ̀lù. Ẹgbẹ́ tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ Arsenal. Arsenal ni mo fẹ́ràn jù nínú ẹgbẹ́ àwọn tó wà ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Àwọn èyí ni mo fẹ́ràn jù tí mo sì ń tẹ̀lé. Ó ti jẹ́ pé a gan-an Ọlọ́run bá wa ṣe ní ọdún tó kọ. Ọdún yìí, ẹ, àwa la gbé ìfẹ́ ti tẹ̀kẹ́kẹ́ lè kẹ́ẹ̀sì ní ọdún yìí. Inú mi sì dùn gidigidi ní ayọ̀ mi kún. So inú mi dùn sí àwọn ẹgbẹ́ wa gidigidi láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bí ọdún kọ́ yìí, ogún ẹ, láti ìgbà mẹ́yìn. Ó jẹ́ ohun ìwúrí fún mi ọdún tó dùn mọ́ mi ni jọjọ. Èsì tó ní ìpàwọ̀ pé ìtàn tí yóò ṣẹṣẹ bẹ̀rẹ̀ nínú ọdún yìí, eré ìdárayá bọ́ọ̀lù tó bẹ̀rẹ̀ yìí títí tílẹ̀ Gẹ̀ẹ́sì àwa làtun gbé gbá orókè, àwa làtun gbé gbá, àwa làtun jáwọ́ olúborí ó dá mi lójú bẹ.

Ah! Fíìmù tí mo ti wò, fíìmù yẹn, eh o wa ni, èdè gẹ̀ẹ́sì ni wọn fi ṣe, ti mo wo wo wo, ti mo tun tunwo, ti mo tun wo toripe o jè wọn ṣere, to jẹ pe ó jẹ́ eré ọpọlọ tó, tó, tó ah! O kò sí ẹni tí ó wò ó, ti òní tun fẹ́ tún wò, nítorí pé awo tun wò iwo ní ọpọlọ ni, mi fẹ́ máa sọ oyínbo lo ni, mi o fẹ máa dáruko àwọn èèyàn púpọ̀ níbẹ̀ nítorí bi èèyàn ba ti ń sọ kò sí bi tí ṣeni máa sọ oyínbo, èdè Yorùbá ponbele lọ sì ni ká máa sọ ni bíi. Ṣùgbọ́n o jẹ́ fíìmù to jẹ pé mo tún ni, mo tún fẹ́ máa tún wò tún wò tún wò láwo tún wò ni nítorí pe o dùn jọjọ, o dùn, o sì tún, o tun kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ o kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ bi dígan.